Kí n tó lọ sùn ní alalẹ́, màá rí dájú wípé ní mo tẹ́ ibùsùn mi, màá gbọn ibùsùn mi nù, màá dé tẹ́ bedsheet, aṣọ ibùsùn, màá tẹ́ẹ́ lè lórí. Òhun kan tí mo máa ń ṣe lálálẹ́ kí n tó lọ sùn ni àti wípé gẹ́gẹ́ bí Mùsùlùmí, ó ṣe pàtàkì kí ènìyàn ṣe àdúrà kó tó lọ sùn. Má se àdúrà kí ń tó sùn.

Mo fẹ́ràn pé tí mo bá fẹ́ sùn kí n wọ ǹkan tí ó fuyẹ, kí n má wọ ǹkan tí yóò máa dá ọmọ mi lónìí tí mo bá fẹ́ sùn. Ṣùgbọ́n àwọn ẹlòmíì bó tilẹ̀ jẹ́ pé ẹlòmíì fẹ́ràn láti máa sùn tí wọ́n ò ní wọ aṣọ èmi ò, mi ò lè ṣe. Máa wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ nítorí kí n lè gba atẹ́gùn sí ara dáadáa.